Mi ò wọ gíláàsì o. Mi ò fẹ́ràn láti máa wọ gíláàsì sójú, torí pé ti ó bá mọ́ èèyàn lára tán, tí èèyàn kò bá lo gíláàsì èèyàn ò lè ríran dáadáa. Torí ẹ ni mi fi jẹ kí gíláàsì kó mọ́ mi rárárara. Rárá, kódà gan mó lọ si hospital n gbákan ti won n pín gíláàsì, ti won ní kí n wá gbà á lọ́fẹ̀ẹ́, mo ní mi ò fẹ́, in gba.

Rárá o, mi ò ní àìsàn ìkórira kan sí oúnjẹ kankan. Oúnjẹ tiwọn bá gbé wá fún mi jíjẹ ni o. Èmi ò ní ìwọ oúnjẹ kankan. Àyàfi èyí tí ó bá wù mí jẹ ní àkókò yẹn gbogbo ejò jíjẹ ni lọ́dọ̀ ti tèmi o. Kò sí oúnjẹ, kódà kó jẹ́ oúnjẹ àwọn ẹlẹ́yàmẹ̀yà mi tí ó bá ti wù mí jẹ, màá jẹ dáadáa. Mi ò ní wò oúnjẹ.

Ọjọ́ ti ṣe díẹ̀ o, tí mo máa ń lá àwọn ààlà burúkú lórísìíríṣìí ṣùgbọ́n tí mo tún máa ń lá àwọn èyí tó dára ná. Ṣùgbọ́n èyí tí mo lá láàsì tó burú jáì, a ti tó bi ọdún méje. Ààlà yẹn bà mí lẹ́rù. Kódà mo to àwọn àgbà lọ ní kí wọ́n wá ṣàlàyé fún mi bí kí má bẹ̀rù. Kìí jẹ́rí.

Mo jẹ́ ẹni kan tó fẹ́ràn láti máa múra dáadáa lóòrèkóòrè. Àyàfi tí síse bá wà, ìgbà mí tí ṣise bá wà mo sì máa ń múra en. Bí pé emí gangan ni mò ń ṣòde ni o. Tí n bá fẹ́ pàdé àwọn oníbàárà mi, màá ma wọ aṣọ tó rẹwa, aṣọ tó da, tó bára mu, màá lo bàtà tó gba àṣẹ bí mo ṣe máa ń múra tẹ́mi nìyẹn. Tó n bá rí mi gan, yes, won màá se yes.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa kódà mo ní ìwé pélébé kan tí mo máa ń kọ àkókò wọn sí. Àfi kó má tí tó bá jẹ́ ọjọ́ Sunday àti ọjọ́ Saturday, mo máa ń wòó dáadáa tó máa tẹ́mi lọ́rùn. Tí ò ní sí pé bóyá kiníkan mo disturb mi.

Lẹ́kọ̀ọ̀kan ni fóònù mi máa ń gbóná nígbà tí mo bá ń play game lórí rẹ̀. Màá mọ̀ pé ó ń gbóná àti fi game yẹn lẹ̀, ó máa ń nira fún mi because ó máa ń dùn gan an ni. Tó bá yẹ kí mò ń pe àwọn èèyàn tàbí mo kọ lẹ́tà, kò fi bẹ́ẹ̀ gbóná rárá because mi ò kí ń pẹ́ lórí ẹ̀ tó bí i ti game yẹn.

Mo fẹ́ràn orin fújì gan an nítorí pé ó máa ń kọ́ni lẹ́kọ̀ púpọ̀, ó sì máa ń jẹ́ kí yan gbọ́ ìjìnlẹ̀ àti èdè Yorùbá dáadáa. Àwọn olórin fújì há orin wọn, mo láìki e gidi gán. Bí àwọn òṣùpá Saheedi, bí àwọn múrí tó ń dà, bí Malaika a máa kọrin tó mọ́ríyá tó dùn mọ́ mi gbogbo ìgbà.

Mo fẹ́ràn ọjọ́ àbámẹ́ta èyí tó jẹ́ Sátidé gan an, torí pé ọjọ́ náà a ò kí n lọ ibi iṣẹ́, ilé la má a wà. Gbogbo ohun tó bá yẹ kí n ṣe, mo máa ń try, mà á gbìyànjú mà á try láti parí ẹ̀. Ìgba mi, màá tún lọ rí àwọn ọ̀rẹ́ mi náà ní ọjọ́ yẹn. Ọjọ́ tó jẹ́ ọjọ́ ìsinmi fún mi nìyẹn gan an.

Mi ò fẹ́ràn láti máa dá wà ní òru, wọ́n ní òkùnkùn ò mẹ́ni ọ̀wọ̀, òkùnkùn o mẹ́ni ọ̀wọ̀, mi ò fẹ́ràn láti máa wà lóru rárá àtí gbogbo-- aà ní mẹni tó ń bọ̀, aà mẹni tí a fẹ́ sábà ń kán féé ṣẹlẹ ṣẹlẹ. Òru jẹ́ nǹkan tó burú gan an tí ẹ̀dà alaye kò gbọdọ máa jáde àṣírí.

Omi tí mo máa ń mu lójoójúmọ́, ó tó bí ìwọ̀n 4.5 litre sí 5 litres ni mo máa ń mu lójoójúmọ́. Mo sì máa ma gbé omi lọ láti ilé lọ sí ibi iṣẹ́ nítorí omi ibi iṣẹ́ wa kò dára púpọ̀. Máa gbé omi lọ láti ilé wa, máa gbé lọ sí ibi iṣẹ́, máa mú kó dá. Nígbà mí àwọn ọ̀rẹ́ mi wá ni máa bu fún awọn mu, má sì bu fún wọn inuwan a dùn.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora b'ara mi nígbàtí mo bá sùn. Nítorí àwọn ẹ̀fọn pẹ̀lú àwọn ǹkan míràn mo má ń láì kí n má fi aṣọ b'ara. Tí bá dè ti fi aṣọ b'ara tán, a máa tan fáànù a ma sùn bí mo ṣe máa ń fi aṣọ b'ara sùn nítèmi nìyẹn o.

Ìbáṣepọ̀ àwọn alábàámi ṣiṣẹ́ ogúnregún dáadáa, mí kìí fi n, mii k, míi kì n fojú tẹ́mbẹ́lú wọn, mo máa ń pọ́n wọn lé bíi kí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi. Torí ké Yorùbá bọ̀, wọ́n ní àpọ́nle ni àrà ń fẹ́, mó máa ń pọ́n wọn lé, mó dẹ̀ máa ń ṣe wọ́n dáadáa, mi kì n so ẹtọ wọ̀n dùn wọn, mo máa ń ṣe wọ́n dáadáa.

Mo má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò mi tí a ma dáná gidi gan. Taa o sì to chair, a ó to àga, a ó pe àwọn eléré, wọ́n ó kọrin fún wa. Mo má n se dáadáa, inú mi dẹ̀ ma n dùn ní ọjọ́. Mo sì ma n gba oríṣìíríṣìí ẹ̀bùn lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní irun ọgbọn, ṣùgbọ́n ìgbà tó tó àkókò kan bó ṣe ń lọ díẹ̀díẹ̀ ó ń parẹ́ nìyẹn o. Ó yà mí lẹ́nu, irun ọgbọ́n ló wà lórí mi tẹ́lẹ̀, igbà tí mò ń dàgbà sí ni kíníyẹn wá ń lọ díẹ̀díẹ̀ tó fi tán.

Bẹ́ẹ̀ni, kí n tó gbé ẹnikẹ́ni síbi iṣẹ́ mi, màá mọ lé, màá mọ ọ̀nà rẹ̀, màá mọ dáadáa kí n tó lè gbà á. Tó bá dẹ̀ tí bẹ̀rẹ̀ ibi iṣẹ́ mi, ohun tó mi ò kí ń fẹ́ mọ̀ nípa nǹkan rẹ̀, ní tó bá yẹ kí ń pa'niṣẹ́, òun náà ni màá mọ̀, tó bá ṣe jẹ́ kí ǹkan mí ni.

Mo máa, mo máa ń lọ sí ọjà dáadáa tí mo máa ń lọ ra àwọn nǹkan bí irinṣẹ́ tí a máa ń lò lẹ́nu iṣẹ́. Nígbà mìíràn, mo máa ń lọ sí ọjà, màá lọ ra bí èso, ohun oúnjẹ adídùn tí màá lọ sọ́jà tí màá lọ farabalẹ̀ ra fún ra mi. Mi kí ń láì kí máa rán yàn nígbà mìíràn.

Àwọn nkan èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi, òun náà ni omi bátìrì tó ń jẹ́ ásíìdì, tí bí bá bá gbé a ò kí ń jẹ́ kí ẹnikẹ́ni kí ó dé bẹ́ẹ̀, àfi ẹni tí ó bá mọ̀ nípa rẹ̀ dáadáa ló máa ń dé bẹ́ẹ̀. A sì máa ń ṣe àwọn bí i àwọn èédú tí a máa fi ń dáná, bí àwọn, àwọn lẹ́ẹ̀dì oríṣiríṣi nǹkan la máa ń lò, a máa fi ń ṣe iṣẹ́ yẹn.

Mi ò tí ì nu ọkọ̀ o, ṣùgbọ́n mo gbà ládùrá kọ́ lọ́run kó ṣe fún mi. Tí n bá rí àwọn tó máa n wa ọkọ̀, inú mi máa ń dùn bó ṣe máa ń wà. Mo máa gbàlo ká kọ́ lọ́run kó ete ṣe tèmi náà o. Kí mi lọ máa, kí mi na ra ọkọ̀ kí n máa wà, kí n máa fi gbé àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, àwọn ọ̀rẹ́ mi tí a bá fẹ́ jáde. Ká máa fi ṣẹ̀se rin, ó wù mí láti ní ọkọ̀

Mo máa ń wọ aṣọ tó n pè ní pajamas ohun mo má ń fi n sùn lálẹ́ tí n bá ti wọ ehn en la lálẹ́ mo má fi n sùn. Ó dẹ̀ ní ṣòkòtò àti ẹwù ni a má ń lò ní alẹ́ ohun ni o má fi n sùn dáadáa. Ó dẹ̀ má ń dára tí n bá lò.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ a máa tó bi data six gig torí pé mo máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì gan. Àwọn nǹkan mìíràn náà tí mo ti máa ń ṣe tó pọ̀ tí mo tì ẹ lè máa fẹnu ka, àwọn nǹkan yìí náà ló máa ń jẹ àwọn data wa. Ìgbà mí gan kò ní tó ọ̀sẹ̀ tí yóò fi tán.

Yàrá méjì ni mo ní, ṣùgbọ́n mo fẹ́ran yàrá èyí tí ó fẹ̀ jù. Ibẹ̀ ni mo ti máa ń sùn ní gbogbo ìgbà because mo like rẹ̀ kò tóbi jù. Ṣùgbọ́n mi ò like ohun tó bá ti tóbi jù. Ǹkan tó fa a tí mo fi fẹ́ràn rẹ̀ nìyẹn. Kò dẹ́ tún súnmọ́ ibi tí àwọn yàrá mii wà. Ohun tó fa tí mo se fẹ́ràn ẹ̀ gan jú niyẹ́n.

Bẹ́ẹ̀ ni, mo máà ń pa owó pamọ́. Àkókò tá a wà yìí, ẹni tí ó máa ń ṣiṣẹ́ tí ò bá tọ́jú owó, à, yóò nira fún ọ láti lè ṣe nǹkan èrè o. Torí ìdí ni mo ṣe máa ń tọ́jú owó. Torí ìdágìrì, torí ọjọ́ ọ̀la mo ṣe máa ń fi owó pamọ́. Tí mi ń jẹ́ kí ẹnikẹ́ni kí ó rí, imi mo de máa ń fi sí ilé ìpamọ́sí.

Àwon èrò mi fún isé iwájú ni wípé ó wù mí láti ní àwon company tó ń ṣètò ohun tó da, tó ń dáná, tó ń ṣe kó má ti da. Ó wù mí kí n ní ilé-isé ńlá ńlá táwọn èèyàn tí ó le máa ṣiṣẹ́ lábé mi. Ó máa ń wù mí gan. Mo gbàdúrà tí Ọlọ́run tó wálẹ̀ ṣe irú èyí fún mi, inú mí á dùn gidi gan.

Aṣepọ̀ mi pẹ̀lú ọ̀gá wa ní ibi iṣẹ́ wa ó ṣe déédéé torí ìlànà ti o bá ní ká tẹ̀lé, òun ni mo máa n tẹ̀lé, nǹkan tó bá ní ká ṣe, òun ni mo máa n ṣe, ohun tó bá ní ki a má ṣe, èmi ò kí n ṣe, èyí tó fa tí aarin wa ṣe gunrege niyẹn.

Ó wù mí púpọ̀ gan láti lọ sinmi ní òkè òkun, ṣùgbọ́n owó òkè òkun, owó bàálù, ó ti wọ́n gan nǹkan tó fani. Mo ní pásípọ̀tù mi lọ́wọ́, ṣùgbọ́n owó ìrìnnà ó ti wọ́n ju nǹkan tó fani yẹn. A ma wù mí dáadáa láti lọ.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní àkókò láti ago mẹ́jọ alẹ́ títí dé ago méjìlá, torí iṣẹ́ tí mo máa ń ṣe kò gbà mí láyè láti máa tètè jẹun ní ago, ago bí ago mẹ́wàá kankanla ni mo máa ń dába jẹun torí ibi iṣẹ́ mi.

Mo fẹ́ràn láti máa jẹ iyán dáadáa torí pé ọmọ Iléṣà ni mí. Oúnjẹ wa nìyẹn nílùú Iléṣà. A fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Kódà tí àwọn àlejò bá wá wa wá, ohun tí akọ́kọ́ máa ń ṣè fún wọn nìyẹn. Torí ẹ̀, gbogbo ìlú ló mọ̀ pé yes Ilésà pé àwa gangan ni à ń jẹ iyán àti ẹ̀gúsí. Wọ́n sì máa ń kì wá bẹ́ẹ̀.

Oríṣìíríṣìí ìràwọ̀ ni a ní, ṣùgbọ́n ìràwọ̀ tèmi, ó jẹ́ ìràwọ̀ òkudu nínú oṣù kẹfà, òun ni ìràwọ̀ mi. Ìràwọ̀ òkudu á dẹ̀ máa jẹ́ ìràwọ̀ tí kì í gba nonsense tí a ò fẹ́ ǹkan tí ó da. Ìràwọ̀ tó dáa ni, wọ́n á máa tètè máa bínú, ṣùgbọ́n ọkàn wọ́n máa ń tètè yọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa bí àpẹrẹe ìwé secondary school mi pẹ̀lú ti yunifásítì tí mo lọ. Mo máa ń pamọ́, mo tọ́jú ẹ̀ tíbití eku àbí ọwọ́ àwọn èèyàn ò lè dé rárá. Mo sì tọ́jú ẹ̀ pa nítorí ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára nígbà tí mo dẹ̀ máa ń lo nǹkan ọ̀ṣọ́, tí mo bá ń lọ sí òde lẹ́bílẹ́bí tàbí tí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n pè mí sí ká bá wọn ṣe àjọyo. Mo máa ń lo sí ara, màá ń lo èṣó.

Mo fẹ́ràn ọtí wáìnì gan-an dáadáa. Ṣùgbọ́n tí bá máa mu ọtí wáìnì, mi ò kí ń lọ mú ní ìta, màá rà wálé. Tí bá dẹ̀ tí ra wálé, màá mú bó ṣe wù mí. Tó bá ń pa mí, màá bọ́ sórí ibùsùn mi, màá sùn dáadáa. Mi ò kí ń mu ọtí ní ìta tí wọ́n bá máa ta gọ̀ogọ̀, mi ò fẹ́ràn irú ìdárayá.

Emi ò kí n bínú nígbà tí máa ń wà nínú ọkọ̀ o, because ìbínú kẹ̀, tí gbogbo wa bá wà nínú ọkọ̀ a máa ń gbádùa ki Olorun ń ṣọ̀wa láyọ̀ ni o. Ò gbọ́dọ̀ bínú jù nínú ọkọ̀ because tí ìbínú bá wà nínú ọkọ̀, kò sí ǹnkan tí ìbínú tí kò leè bí. Adùa wá ni pé dẹ́rẹ́ba tó ń wà wà kó já wa sí àìbù té ọkọ̀ kó já wa sí káńkọ̀ fúnni.

Rárá o, mi ò ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbé àpò ẹ̀yìn. Kò ń ṣe ọ̀nà mi o. Mi mọ́n pa e rárá rara. Ohun tí mo de mo ni pé o ń ṣe ẹ̀yìn, kò ní mi bá wọn ṣe bẹ́ẹ̀ rárá o.